Ṣé ẹrí ayẹyẹ ọjọ́ ìbí mi? À, mo nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ ṣe bèrè ìbéèrè yẹn lọ́wọ́ mi. Ayẹyẹ ọjọ́ ìbí mi jẹ́ ohun tí ó ṣe pàtàkì sí mi gan. Mo lè má ṣe ayẹyẹ ìmi o. Ṣẹ̀ mọ̀ àmọ́ ayẹyẹ ọjọ́ ìbí mi yẹn, ọjọ́ táa bí mi, èmi Olúwadámilọ́lá ọmọ Ìdòwú. Ọjọ́ táa bí mi yẹn, mi ò lè má ṣe. Mo máa torí pé nígbà mí mo máa ti ẹ̀ mọ̀ oṣù karùn la bí mi. Mo máa ti ṣiṣẹ́, mo lè má ra, mo ti ń ṣiṣẹ́ láti oṣù kìní títí dé oṣù karùn. Mo lè má ra nkankan fún ra mi. Mo lè má ra bàtà, mo lè má ra báágì, mo lè má ra ohun iṣeun ara lóge. Àmọ́ ṣé ẹrí ayẹyẹ ọjọ́ ìbí mi yẹn, gbogbo ohun tó wùnmí kí n ra ni màá rà. Irun yẹn màá rà, bàtà yẹn màá rà, báágì yẹn màá rà. Bo ṣe bá wùnmí ni mo ṣe máa ṣe. Máwá, mo máa láìkí kí ma ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi. Tó bá ti di ọjọ́ ìbí mi yẹn, làárọ̀ màá kọ́kọ́ lọ sí ọ̀dọ̀ stylist mi. Mà lọ ṣe ẹkọ́nà mi yẹn tí mi ò bá ti ṣe ẹkọ́nà mi, má ṣe é. Màá wá lọ sí ibi tí màá ti ṣe irun mi. Tó bá jẹ́ pé wíìgì ni mo rà tí mo fẹ́ kó bá mi lẹ̀ mọ́ orí mi, màá lọ sọ́dọ̀ stylist mi tó má bá mi lẹ̀ mọ́ orí mi dáadáa, tó máa dúró gé igi, tó máa ṣe rẹ́gí. Makeup ni mo mọ̀ ṣe. Mo ti máa ra bàbá fine gown, gown tó tó fẹ́lẹ́lẹ́lẹ́, èyí tí ó máa gbé gbogbo ara mi jáde, tí ó máa, tí ó máa, tí ó máa lẹ̀ mọ́ gbogbo àlàáfíà tó Ọlọ́run ṣe fún mi. Màá ti rà, màá ti ra gáùn. Tí bá ti wá ra gown, màá, tó bá ti wá di ìrọ̀lẹ́, mo máa nífẹ̀ẹ́ pé kí èmi àti àwọn ọ̀rẹ́ mi jọ jáde ká lọ lọ ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi. Mo máa ti wá, a máa wá restaurant ibi tó ti ń jẹun tó tó tó dùn mọ́ mi nínú. Tí a máa rí pé a ti le rí àwòrán gidi yà, ibi tí ambiance rẹ̀ tí ó da. Tẹ́ pé tí a bá ya photo òun báyìí, gbogbo ẹ̀ mama ṣáná ni tí a bá má gbé sórí afẹ́fẹ́ báyìí, tí a bá ma gbé sórí social media báyìí. Gbogbo èèyàn mà má sọ fún mi, wọ́n má má comment pé ọmọ yìí má dùn, ọmọ yìí má dùn. So tí a bá ti wá bẹ́ẹ̀, tí a ti rí ibi tí wọ́n ti, ibi ilé ìjẹun tó tẹ́wa lọ́hùn, tí ó sì tó sì dára fún àwòrán yíyà. A máa wá lọ síbẹ̀. Ni alẹ́, màá ṣe makeup mi fúnra mi. Màá tẹ perfume tó da ṣára, màá fi òróró pa ara mi, ara mi a máa dán yọ̀lọ́ yọ̀lọ́ yọ̀lọ́ yọ̀lọ́. Tí n bá ti wá ṣe gbogbo nkan tí mo fẹ́ ṣe tán má wà pè àwọn orèmi a pè uba aba gbéra lọ sí bí tí àti fẹ́ ṣe ayẹyẹ ọjọ́ ìbí. Màá wá ra oúnjẹ tó wùn mí jẹ. Bo jẹ́ spaghetti ni, èmi máa ń fẹ́ràn spaghetti gan. Mo nífẹ̀ẹ́ spaghetti lọ́pọ̀lọpọ̀. So mo máa wá order, bo jẹ́ spaghetti ni mo fẹ́ order ni. Tí wọ́n ò bá sì ní spaghetti lórí menu wọn, màá jẹ ohun tó bá wùn mí lọ́kàn mi. Màá mu mocktail, àbí kí n ra juice èyí tí bí ẹ òsàn lọ́ fi ṣe, àbí kí pineapple lọ́ fi ṣe, màá rà. Èmi àti àwọn orèmi, àwọn orèmi náà a ra nkán tí owu wọn jẹ́. Oníkálukú á ya, á ṣe, á ṣe, á yà àwòrán ohun tí a fẹ́ jẹ, a á rí pé ó da, a á gbé sórí afẹ́fẹ́. Màá wá farabalẹ̀ ya àwọn àwòrán ara mi, ọmọ ọlọ́jọ́ ìbí fún ara ẹ̀, Olúwadámilọ́lá fún ara rẹ̀. Màá yà àwòrán mi, màá yà á tí mo máa dùn dáadáa. Màá rí pé àwọn ọ̀rẹ́ mi tí ò bá yà dáadáa á tún tun yà ni. Torí pé ẹni lọ́jọ́ ìbí mi, mo dẹ̀, mo dẹ̀ nífẹ̀ẹ́ láti máa ṣe bó ṣe wùn mí, láti mọ̀ pé à, mo ti ṣiṣẹ́ láti oṣù kìíní, oṣù karùn-ún re tí a bí mi. Mo rí pé agbára Ọlọ́run la fi wà níbí. So mo gbọ́dọ̀ ṣe ọjọ́ ìbí mi bó ṣe wùn mí, bó ṣe yẹ. Tí a bá ti wá yà àwòrán yẹn, a padà lọ jókòó sí ibi tí a máa wọ àwọn àwòrán yẹn. Ma máa wo èyí tó tẹ́ mi lọ́rùn èyí tí ó tẹ́mi lọ́rùn ma yọ kúrò. Èyí tó bá tẹ́mi lọ́rùn màá wá sa sórí afẹ́fẹ́. Bá ti sa sórí afẹ́fẹ́ tó, àwọn èèyàn ń kí mi lọ́tùn lọ sí ọmọ ọlọ́jọ́ ìbí dà, ọmọ ọlọ́jọ́ ìbí rè. Tí gbogbo wọ́n ń fa ayẹyẹ ránṣẹ́, tí wọ́n ń fi oríṣiríṣi ránṣẹ́ tó ń pè mí. Lọ́ sì àwọn tó máa fún wọn ránṣẹ́ sì ti fi fún wọn ránṣẹ́. Èmi àti àwọn ọ̀rẹ́ mi a máa wá gbé mọ́tò, a padà lọ sí ilé oníkálukú, a lọ sùn. Tí a bá dé ilé, màá wá gbàdúrà sọ̀rọ̀ Ọlọ́run pé Olúwa o ṣe òun fún, fún àṣeyọrí ọjọ́ òní. Ìwọ ló dámi sáyé o sì ti fúnmi lọ́jọ́ ẹni láṣeyege modúpẹ́ modúpẹ́ àwọn èèyàn tó fi ṣe gbé mi. Mo dúpẹ́ ibi tí ẹ bá mi dé àti ibi tí ẹ mú mi lọ. Ẹ̀hẹn, bí mo ṣe máa ń nífẹ̀ẹ́ láti ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi nìyẹn, mo ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi nìyẹn. Ẹ ṣé gidi gan.

Ẹn, nígbà tí mo kẹ́yìn sunkún, làgbà ra Ọlọ́run, àní ri ogun ẹ̀kún. Àmọ́ nígbà tí mo kẹ́yìn sunkún ni, tí, nígbà tí mò ń gbàdúrà sí, tí mò ń gbàdúrà sọ̀ ọlọ́run. So mò ń ṣe, tí bá ń gbàdúrà, mo jẹ́ ẹni tó jẹ pé ó ní ẹ̀mí Ọlọ́run nínú. Nígbà mi tí mo bá ń kọrin ìyìn sọ̀ ọlọ́run àbí tí mò ń gbàdúrà, mo máa ń, mo máa ń ké tí bá ti lọ sínú ẹ̀mí tí mò ń gbàdúrà yẹ ni kíkan kíkan àbí tí mò ń kọrin. Ó lè máa ní nǹkan pàtó kan tó ń pa mi ni ẹ̀kún. Àmọ́ tí mo bá ti wọ inú ẹ̀mí tí mò ń gbàdúrà yẹn lọ, tí mò ń sọ̀rọ̀ fún Olúwa pé Olúwa ṣàánú fún mi, Olúwa gbé mi sókè, Olúwa di mí nímu, tí, di, dùn mí nínú tí mò ń sọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí tí mò ń gbàdúrà ní kíkan kíkan, omi ojú máa ń yọ lójú mi. So láti dáhùn ìbéèrè yẹn, ìgbà tí mo kẹ́yìn sunkún, alẹ́ àná ni. Orú mọ́júmọ́ àárọ̀ yí. Ó ní challenge kan tí à ń pè ní Hallelujah Challenge. Èyí tí wọ́n ń ṣe ní gbogbo àgbáláyé, kò ń ṣe, kò ń ṣe fún Nigerians nìkan. Lá, ní gbogbo àgbáláyé ni wọ́n ń join ní platform yẹn, tí wọ́n ń gbàdúrà sọ̀ ọlọ́run, tí wọ́n ń kọrin, tí wọ́n ń kọrin. Yẹn ni ago, ago méjìlá òru, yẹn ní Nigerian time la máa ń bẹ̀rẹ̀ àdúrà yẹn. So nígbà táa bá ń bẹ̀rẹ̀ àdúrà yẹn lánàá tí mò ń gbàdúrà, mo, omi ojú wá jábọ́ lójú mi, mò ń gbàdúrà ní kékọ̀ọ́ kékọ̀ọ́ pé Ọlọ́run kó yí ìgbà mi padà, kó Ọlọ́run kó ṣàánú fún mi, kó sọ̀rọ̀ mi dẹ́rọ̀, kó gbọ́ ọ̀rọ̀ mi ṣẹ́sọ. Mo tí mo ti ń ṣe àdúrà yẹn, omi ojú wá ń jábọ́ lójú mi bá ṣe ń kọrin ànu Olúwa, Olúwa ṣàánú, ẹ̀mí mímọ́ gbé wa didé. Ẹn, mo wá ń gbe, bí tí mo ti ń sọ̀rọ̀ yẹn, tí mo ti ń ṣe àdúrà, tí mo ti ń sọ ni omi ojú wá jábọ́ lójú mi. Omi ojú yàn jábọ́ lójú mi, mo kò ń gbàdúrà yẹn lọ, mo ń gbàdúrà ní kékọ̀ọ́ kékọ̀ọ́. Kó dẹ́ má ṣe yẹn ni kan. Láìmọ̀ye ìgbà ni tí bá ń gbàdúrà àbí tí mò ń kọrin ọlọ́run, mo kò lè máa gbó orin ìní bí orin Tọ́pẹ́ Alabi àbí orin ní Ọnadẹ́jọ àbí orin, ẹ́ n à omi ẹrú ìní tí a bá wá lọ sọ́dọ̀ àwọn òyìnbó. Mo máa máa gbọ́, mo máa máa gbọ́ oríṣìíríṣìí orin. Oríṣìíríṣìí orin ẹ̀mí Ọlọ́run, orin Jésù, orin Kristẹni. Tí bá ti ń gbọ́ orin yìí, ó máa ń wọ inú ọkàn mi. Ó máa ń lọ́, ó máa ń ní nǹkan tó máa ń ṣe lára mi débi pé mi ò ní mọ̀ ìgbà tí mo máa bẹ̀rẹ̀ sí máa sunkún. So bẹ́ẹ̀ ni. Tí bá, ìgbà tí mo kẹ́yìn sunkún gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, òun ni orú mọ́júmọ́ àárọ̀ ẹ yẹn ni ago, ní nǹkan bí ago méjìlá sí ago kan, torí àdúrà yẹn máa, a máa ń ṣe àdúrà yẹn àti orin yìí láti ago méjìlá òru iyẹn ní time Nigeria táa wa wà níbí títí di ago kan. Waka, ẹ́n, waka tí kan la máa fi ń ṣe, títí di ago kan òru, ẹ́n ìdájí àbí òru títí di ago kan òru la máa ń ṣe, la máa ń ṣe àdúrà yẹn. Tí a bá ti wá ṣe oníkálukú láti oríṣìíríṣìí ìgban-gbà láti South Africa ni o, Amẹ́ríkà ni o. Oníkálukú torí pé YouTube ló máa ti ń sábà ṣe, la máa ti ń ṣe ìsìn yẹn. So oníkálukú kan máa connect láti ibi kí ibi tó bá wà, a máa bọ́ sí platform yẹn, a máa join wọ́n, a máa gbàdúrà, a máa fàdúrà ṣàgun, a máa kọrin, a máa kọrin hallelujah, a máa kọrin sọ̀ ọlọ́run, a máa gbàdúrà, a máa jó nínú, nínú Olúwa, a máa jó, a máa yọ̀. So orin yẹn ni ó ti ṣẹlẹ̀ ni. So oníkálukú a máa join platform yẹn. So èmi, ẹni, òru àná ni, ó pé ọjọ́, orú kẹta tí a bẹ̀rẹ̀ sí ń ṣe. Ohun dẹ́, ó máa dẹ̀ last fún bí ogún ọdún, ogún ọdún àti ọjọ́ kan tí mi ò bá ṣe, àìṣe tí mo bá mu àmu bọ́. Ogún ọdún àti ọjọ́ kan. So ogún, ogún ọjọ́ àti ọ̀dọ, ọjọ́ kan, ogún ọjọ́ àti ọjọ́ kan bẹ́ẹ̀ ni ó máa ṣe ń lọ, ló máa ń gbé yìn sí. So nǹkan tó ṣẹlẹ̀ ni ẹ́, mo wá ṣe àdúrà, bí tí mo ti ń ṣe àdúrà, mo wan ké so. Bí tí ọjọ́ tí mo ké gbẹ̀yìn, tí mo kẹ́yìn sunkún, òru àná ni mo kẹ́yìn sunkún. Ǹkan tó dẹ́ jẹ kí n sunkún ni pé mò ń ṣe àdúrà sọ̀ ọlọ́run, mò ń gbàdúrà, mò ń ṣe ń kọrin ẹ̀mí tí mò ń kọ gbogbo ẹ̀. Ohun ni ẹ̀mí Ọlọ́run, nǹkan kan ń sọ inú aya mi. Ohun tó wá fa ẹkún yẹn kàn jáde ni. Mi ò mọ̀ bó ṣe wá, àmọ́ bó ṣe máa ń ṣe mí níyẹn. Tó ṣe máa ṣe mí tí bá ti ń gbàdúrà níyẹn. So nǹkan tó ṣẹlẹ̀ ni, nígbà tí mo kẹ́yìn sunkún, òru àná ni. Ẹ ṣe.

Mi ò lè rántí ìgbà tí mo kẹ́yìn ní àlà. Tí n bá máa wò, á ti tó bí oṣù díẹ̀ sẹ́yìn. Mi ò lè fi àkókò sí gangan tí mo kẹ́yìn ní àlà. Àmọ́ nígbà mí, ìgbà tí mo ṣì ń ìgbà mí mo tí mo bá láàlà, tí mo ṣì máa ń láàlà burúkú lẹ́yìn ìgbà tí mo wá fàdúrà jagun pé Olúwa, gbogbo ogun àlà burúkú n nu àyé mi, ẹ̀mí mimo bá mi ṣọ̀ dáṣán. Ìgbà tí mo kẹ́yìn ní àlà burúkú, á ti tó bí oṣù díẹ̀ sẹ́yìn. Mi ò lè fa kókó sí gẹ́gẹ́ bí mo ti ṣe sọ tẹ́lẹ̀. Mi ò lè fa kókó sí nígbà tí mo kí kẹ́yìn lálà burúkú. Àmọ́ nígbà mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí mo máa ń ní àlà yẹn, màá kàn máa rí pé ní ojú orun yẹn, wọ́n ń sáré tẹ̀lé mi. Èèyàn kan ń sáré tẹ̀lé mi. Ó lè má jẹ́ èmi nìkan o. A lè pọ́ n nu àlà yẹn. A má wa máa sáré lọ sáré lọ sáré lọ sáré lọ sáré lọ. Tí n bá ti wá dé ibì kan bóyá mo fi ara pamọ́ pe a ìbòjú ni o wọ́n ó rí wa mọ́ je á tọ́jú ara wa síbi ẹ̀ je á sapamo síbi o. Bà a bá wa rí pé wọ́n ti lé wa, wọ́n á tún bá wa ń bẹ. A tú n sáré o. Bí a tún sa bá ti sáré, bá tún ṣe díẹ̀, wọ́n á tú lé wa, wọ́n á tú bá wa ń bẹ. A tú n sáré. Tí ó bá tún ṣe díẹ̀, wọ́n á tú lé wa. So àlà yẹn máa ń wá ń bá mi gba. Ìgbà mi kẹ́ tí ń bá wá, nígbà mi tí ń bá láàlà gan, mi ò kí ń rántí àlà mi. Tí bá máa fi jí, mi ò ní rántí. Mo lè wá máa ṣe nǹkan mi bóyá mo wà ní ilé ìwẹ̀ àbí mò ń para, àbí mò ń ṣe oríṣiríṣi lọ́wọ́. Mo lè wá rí, mo lè wá rántí pé a, mo máa ní àlà báìbàì. Díẹ̀díẹ̀ máa wá máa, ó máa wá máa yọ sí mi lórí bóyá mo lè rántí pé a, àlà yìí máa ṣe báìbàì, mo lè wá fàdúrà jagun. Àmọ́ mi ò tí, nígbà tí mo ó ti ṣe díẹ̀ tí mo ti ní àlà burúkú, ó ti pẹ́. Ka sọ pé bí oṣù méjì mẹ́ta sẹ́yìn ṣá, lágbára Ọlọ́run, mi ò ní, mi ò fi bẹ́ẹ̀ ní àlà àlà burúkú mọ. Ogun oṣù Ọlọ́run ti bá mi fi, ogun alẹ́ ni má dẹ́yìn mo ti fi bú ní orúkọ Jésù pé ogun alẹ́ ni má dẹ́yìn èyí tó ń fa àlà burúkú. Ọlọ́run ti bá mi ṣẹ́gun e n'nu ayé mi. Gbogbo ogun eṣù, ogun ká máa sáré, láì máa tó, ká máa sáré kiri, kan máa lé ni lójú orun. Ogun kan máa fàdá wà ní, kan máa fi nǹkan burúkú wà ní. Mo ti fi ogun yẹn bú ní orúkọ Jésù. Mo dẹ̀ nígbàgbọ́ pé ohun tó ò fà tí mi ò ṣe ní àlà burúkú yẹn mo. So lágbára Jésù mi ò ní, mi ò fi bẹ́ẹ̀ lálà. Mi ò lè lálà burúkú. Tí n bá lálà gan ní ìsìnyi gan, bóyá mo kan lálà, bóyá ohun tí mo rò mọ́jú, ẹ̀ ẹ, bóyá ohun tí mo rò mọ́jú nígbà mi ni mo máa kan lálà bá. Mi ò fi bẹ́ẹ̀ ní àlà burúkú mi o. Olúwa ti ogun eṣù yẹn ti, ó ti yọ n'nú ayé mi. Olúwa ti fi bú gbogbo ogun àlàburúkú. Olúwa ti yọ. Olúwa ti yọ. Mi ò lálà. Mi ò fi bẹ́ẹ̀ lálà. Olúwa ti yọ gbogbo nǹkan tó lè fa ìdíwọ́ àbí ìdìsẹ̀ tó lè fa àlà burúkú Olúwa ti yọ. So láti fi dáhùn béèrè yín lẹ́ẹ̀kan kan sí i, mi ò fi bẹ́ẹ̀ ní, mi ò fi bẹ́ẹ̀ ní àlà. Ìgbà tí mo lálà gbẹ̀yìn, á ti tó bí oṣù mẹ́ta sẹ́yìn tí mo ti lálà burúkú pé ká máa lé ni lójú orun yẹn. Mo tún wá wò pé nígbà mi, ìgbà mí a, ẹ mọ̀ pé ó máa ń ṣe é ṣe kó jẹ́ pé àlà yẹn nígbà mi ó máa ń ní ṣe bí èèyàn bá ṣe sùn. Nígbà mi tí ẹ bá kojú sóge, ìgbà mí èèyàn lè lálà tó ò dà. Èèyàn lè lálà burúkú. Torí pé mo máa ń mo máa ń ṣe èmi kan ń ṣ'à ákiésí ni wípé nígbà mi o, bí èèyàn bá ṣe sùn, ó máa ń fa àlà tí èèyàn bá lá. Torí náà ó máa ń da kí èèyàn yẹ gbogbo àyíká ẹ tó bá fẹ́ sùn bí i ẹ bí i gbègbèrí orí ẹ tí ó bá sì jàǹkáríwo àbí ẹ ní gbogbo nǹkan tí ó lè fa ìdíwọ́ ìdìso nínú lójú orun. Ó máa ń da kí èèyàn máa yọ kúrò ń bẹ. Ṣé o ti yé yín bẹ́yẹ̀n? Ó máa ń da kí èèyàn máa yọ, kí èèyàn máa yọ lọ́nà, kí èèyàn máa yọ kúrò ń bẹ torí èèyàn mọ ohun tó lè fa ìdíwọ́ àbí tó lè fa àlà burúkú láti lè rí pé kí ni kó dẹ̀ kí èèyàn té èèyàn bá dẹ̀ fẹ́ sùn, kó rí dájú pé òun gbàdúrà. Mo ń gbàdúrà s'Ọlọ́run pé Olúwa ṣàánú fún mi. Gbogbo kíni gbogbo ogun ìdínà, ìdíwọ́ ìdìsẹ̀ ní ayé mi Olúwa fi bú. Tí èèyàn bá ṣe ṣàdúrà tó ti fi ọ̀nà ìsọ̀ tọ̀ye, Olúwa mo fẹ́ sùn ní àṣálẹ́ yìí o. Fìṣọ́ ẹ̀ṣọ́ mi o. Má jẹ́ ńlá lálà burúkú. Àwọn tó ń léní pa lójú orun, má jẹ o ráyè lórí ayé mi. Ẹ̀yin tí èèyàn bá ṣe gbogbo nǹkan bẹ́yẹ̀n, tó dẹ̀ wo àyíká ẹ torí pé kí ni ẹ̀ ẹ́, èèyàn ò ní ní àlà burúkú mọ́. So mi ò ní àlà burúkú láì ní.

Ẹ̀hẹ́n, mo ṣètò, ètò mi fún ìparí ọ̀sẹ̀, ẹ̀ ṣé tẹ bèrè ìbéèrè yẹn lọ́wọ́ mi. Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni pé mo fẹ́ wá iṣẹ́ èyí tó máa sanwó dáadáa fún mi. Gẹ́gẹ́ tí mo, té ṣe mọ̀, mò ń ṣe iṣẹ́ part time ni mò ń ṣe lọ́wọ́ báyìí. Mo sì ń wá iṣẹ́ tó máa sanwó dáadáa fún mi. So mo kàn ń yẹ gbogbo Íńtánẹ́ẹ̀tì wò, mò ń wá iṣẹ́ tí mo lè ṣe láti ilé tí ó lè máa fún mi ní, tó máa máa yọ dọ́là fún mi. Nítorí pé ẹkọ́nọ́mì tó wà ní Nàìjíríà yìí, èèyàn gbọ́dọ̀ ní owó o. Èèyàn gbọ́dọ̀ ṣe, tó gbọ́dọ̀ gba iṣẹ́ tó máa, tó máa tọ́jú ẹ tó ń because ẹkọ́nọ́mì yóò rẹ́rìn rara, kò rẹ́rìn rara. So èèyàn gbọ́dọ̀ wá ọ̀nà láti lè fi gba owó, láti lè máa fi rí owó, láti lè máa fi tọ́jú ara ẹ̀, láti lè máa fi ṣe gbogbo nǹkan tó lè ṣe, lásikò to ye kó ṣe, tí èèyàn ò fi ní lò máa bèrè lọ́wọ́ ará ilé ẹ̀ pẹ. Ẹ jo e fún mi lóúnjẹ tí ò ní máa tọrọ je lọ́wọ́ èèyàn, tí eeyan máa si tun lè tọ́jú ará ilé, tó máa ti lè tọ́jú ará oko, tó máa lè jẹ́ èèyàn pàtàkì nínú àdúgbò. Ẹ̀hẹn, so mo fẹ́, mo fẹ́ wá iṣẹ́. Mo ti submit àwọn application mi sí àwọn iṣẹ́ òkè òkun tó máa máa sanwó ní wákàtí wákàtí bí iru silẹ́nsì re. Mo sì ń gbàdúrà pé kó bá mi gbé, kó bá mi kọ́ fún mi ní task tó máa máa sanwó fún mi so that díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ yẹn, a máa gbà díẹ̀ díẹ̀ títí owó yẹn máa fi jọ ara wọn. Ǹkan tí mò ń gbàdúrà sọ wọ Ọlọ́run Ǹkan tí mò ń gbàdúrà sọ wọ Ọlọ́run ní pé kólọ́run kó ṣàánú fún mi pé kí n rí owó yẹn, kí n rí owó yẹn, kí n, kí n, lẹ́ ìparí ọ̀sẹ̀, mò ń wá iṣẹ́, mò ń wá iṣẹ́ tí mo máa máa ṣe. Mo, mi ò, mo, mo wà ní ibi tí mò ń ṣe iṣẹ́ báyìí tí mo wà ní leave. Leave ta máa ń gbà ní ọdọdún, mo ti gba. Ọjọ́ ogún ọdún ní, ogún ọjọ́ la fi máa ń gbà. Mo ti gba leave mi fún ọdún yìí bí kí n lè fi wá iṣẹ́ torí ibi iṣẹ́ tí mo ti ń ṣe ṣẹ́yẹn, owó bẹ ò, yára dáadáa. Owó bẹ, èèyàn kàn ń jẹ gbèsè ni, kólọ́run kó ṣàánú fún èèyàn. So mo ti wá wípé mo fẹ́ wá iṣẹ́ tó máa sanwó dáadáa fún mi. Mo fẹ́ ṣe iṣẹ́ tó máa sanwó dáadáa fún mi. Mo fẹ́ wá ṣẹ́, ǹkan tí mo fẹ́ ṣe ní ìparí ọ̀sẹ̀, mò ń fi wá ṣẹ́. Mo submit, mò ń tọ́jú resume mi, mò ń ṣe gbogbo nǹkan tó yẹ̀ kí ń ṣe. Gbogbo ibi tó yẹ̀ kí ń fi iṣẹ́ ránṣẹ́ sí ni mò ń fi ránṣẹ́ sí. Kólọ́run kó bá mi gbà. Ǹkan tí mò ń ṣe ni mi ò ní, mi ò ní, mi ò lọ ibi kankan fún ìparí ọ̀sẹ̀. Mo, ilé ni mo wà, mò kàn ń wá ṣẹ́ ni. Mo ń ṣe laptop mi, mo fi ń wá ṣẹ́ lórí ayélujára, lórí LinkedIn, lórí Telegram, gbogbo ibi tí wọ́n bá lè post iṣẹ́ sí, gbogbo ẹ̀ ni mò ń wá. Gbogbo ẹ̀ ni mò ń wá tí mò ń wò pé kólọ́run kó ṣàánú fún mi kó bá mi jẹ́ kí gbogbo ẹ bọ ṣí dáadáa. Ohun tí mo ní láti ṣe ní ìparí ọ̀sẹ̀ nìyẹn. Ǹkan tí mo ní, mo ní láti wá iṣẹ́ kí n ṣe ẹ̀yin àdúrà tí a ń bá náà. Ise tí mo sọ fún yin pé a ń ṣe àdúrà ní òwúrú àná ló pọ́jú kẹta, a tún máa ṣe léniì. Títí, títí, títí di òní, títí di ìparí oṣù la máa parí ẹ̀. So ìyẹn náà pẹ̀lú ohun tí mo fẹ́ ṣe. Ẹ̀hẹn, mi ò ní ohun tí, mo ò ní ibi tí mò ń lọ, ilé ni mo máa wà títí, títí di ìparí ọ̀sẹ̀, títí di ìparí oṣù tí leave tí mo gba ní ibi iṣẹ́ máa fi tán. Àmọ́ kó tó dìpò tán, mò ń wá iṣẹ́, mò ń wò online gbogbo iṣẹ́ tí mo bá lè ṣe, mò ń yẹ̀wò, mò ń wo gbogbo ẹ̀ kí lè rí pé mo rí iṣẹ́ tí mo fẹ́ ṣe. Iṣẹ́ tó máa fún mi ní, tó máa fún mi ní owó gidi, tó máa sanwó gidi fún mi, èyí tó máa fi mí lọ́kànbalẹ̀ tí mo máa sì rí ówo fi tọ́jú ara mi. Ẹ̀hẹn, ní oṣù tó kọjá, mo ti bèrè owó lọ́wọ́ èèyàn, mo kàn ń yá owó kiri, mò ń gba owó lọ́wọ́ àwọn èèyàn, gbogbo ǹkan bẹ́ẹ̀ yẹn ó ti sun mi, ó ti sun mi. So mo fẹ́ jẹ́ kí mò ń wá iṣẹ́ tó máa sanwó dáadáa tí mo máa, tí mo máa, tó máa sanwó dáadáa fún mi tí mo lè máa ṣe láti ilé. Iṣẹ́ work from home ni mò ń wá torí iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, iṣẹ́ yẹn, mo máa ń lọ ibi iṣẹ́ ni. So èyí tí mò ń wá, èyí tí mo máa máa ṣe láti ilé ni. Tí mo ní, mo ti ní laptop mi, mo ti ní gbogbo ohun ìjà tí mo lè máa fi ṣe iṣẹ́ láti ilé. Iru Silẹ́nsì yen, ẹ̀hẹn, irú nǹkan tí mò ń wá ni yẹn. So là máa lè máa rí iṣẹ́ tí mo máa máa ṣe, èyí tó máa máa fún mi ní owó tó jẹ́ pé ó ti wà steady tí ẹ máa máa gbà ní oṣùṣù tó máa máa sanwó dáadáa tí mo lè máa fi tọ́jú ara mi. Ẹ̀hẹn, so ètò mi tí mo fẹ́ ṣe fún ìparí ọ̀sẹ̀ nìyẹn bẹ́ẹ̀.